Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ gọ́ọ̀mù oríṣiríṣi. Flavor gọ́ọ̀mù ni mo ṣi fẹ́ràn láti máa jẹ, bíi vanilla, banana, strawberry, coffee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn dókítà gangan sọ wípé tí a bá ń jẹ gọ́ọ̀mù, ó máa ń jẹ́ kí èèyàn máa ní BP tó ga.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún Kérésì o. Àjọ̀dún Kérésì yìí ni àjọ̀dún tó tóbi jù ní gbogbo àgbáyé, ó sì jẹ́ àjọ̀dún kan tí inú gbogbo ènìyàn máa ń dùn àti ṣe. Gbogbo èyàn ló máa ń rẹ́tí rẹ̀ pẹ̀lú ọ̀yàyà àti inú dídùn, kòsi sì gbogbo ènìyàn tí kò mọ̀ nípa ẹ̀sìn àjọ̀dún Kérésì alúyà, ẹlẹ́sìn mùsùlùmí ni o, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì o, ẹlẹ́sìn ìsẹ̀nbáyé o.

Mo ma ń sábá fi àsàlé mi sinmi ni. N o kii fẹ́ kí n máa ṣe ohunkóhun tó lagbara jù, àbí kí n wá kó iṣẹ́ púpọ̀ kí n wá bẹ̀rẹ̀ síi túnle se ní àṣàlé. Rárá o. Mo máa fi relax ni mo máa fi sinmi. Boya kí n máa gbá game pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi online, àbí kí n máa scroll through social media, àbí kí n máa scroll through internet nìkan, kí n máa wo oríṣìíríṣìí video àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lọ kà nípa ọ̀nà tí eeyan le gbà yànjú irú ìṣòro tó bá jẹ́. Tàbí kí n lọ sórí YouTube kí n máa wo oríṣiríṣi fídíò tàbí kí n béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi táwọn náà ń lo ẹ̀rọ ayára bí àṣá. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà yànjú ìṣòro ẹ̀rọ ayára bí àṣá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú kí a máa tún nǹkan lò dáadáa, kí a má máa so gbogbo nǹkan nù tí a bá ti lò lésẹ̀kẹsẹ̀. Ó yẹ kí a máa recycle nǹkan láti lè máa ran planet wa yìí lọ́wọ́, ká sì fòpin sí àwọn nǹkan bí global warming. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ike ló ti pọ̀ nínú òkun báyìí tí ó ń fa global warming tí àwọn ike yìí ò ṣe tí wọ́n ò ṣe destroy.

Òhun tí mo máa ń sábà ṣe ni wípé mo máa ń kọ wọ́n sílẹ̀ mo sì máa ń há wọn sórí dáadáa. Ìgbà mìíràn sì réè, mo lè sọ wọ́n di abbreviation tí yóò máa rọrùn fún mi àti rántí. Ìgbà mìíràn sì réè mo lè tún fi mnemonics kí ń fi mọ̀ wọ́n. Àwọn ọ̀nà yìí ni mo fi máa ń gbá rántí àwọn ọ̀rọ̀ àṣína mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìdárayá gani. Mo máa ń ṣe idaraya mo máa ń sare ní gbogbo àárọ̀, mo lè máa ń lọ si ile idaraya náà ní ẹ mẹrin lọ́sẹ̀. Yàtọ̀ sí èyí, mo tún máa ń gbá bọ́ọ̀lù ní gbogbo ojo eti àti ojo abameta, láàárín ìrọ̀lẹ́ ojo eti àti àárọ̀ ojo abameta. Àwọn eré ìdárayá yìí ni mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́lẹ́ lẹkankan. Ìyẹn tí n bá wà ní ìgboro àbí mo wà láàárín èrò tí n ṣi fẹ́ máa pariwo sí gbogbo ayé, kí n máa fi ariwo dá gbogbo ayé láàmú. Ma rọra máa ń kọrin mi kẹ́lẹ́kẹ́lẹ́. Àbí tí n bá wà nínú ọkọ̀ àbí bóyá mo wà ní ìgboro tí èrò ṣì pọ̀ ni bí tí mo wà.

Ojú ọjọ́ tó mọ́lẹ̀ tó tán ròkòṣó tí kò sì ṣí kùrukùru lójú sánmọ̀ tí kò sì ṣí bóyá pé pé òjò fẹ́ràn bí i kí ojú sánmọ̀ máa dúdú díẹ̀ tàbí kí òjò ṣú. Irú ojú ọjọ́ báyìí ni mo fẹ́ torí tí ojú ọjọ́ bá mọ́lẹ̀ tí gbogbo ẹ̀tán ròkòṣó inú gbogbo àwọn ènìyàn sábà máa ń dùn.

Òwúrọ̀ ọjọ́ Sátidé ni mo máa ń fọ aṣọ, torí wípé ọjọ́ Sátidé yìí nìkan ni mi fi lọ síbi iṣẹ́, òun ni mo sì máa ń ráyè fọ aṣọ mi àti ṣe gbogbo àwọn iṣẹ́ ilé mi tó bá kù. Torí náà tí n bá tì jí láàárọ̀ Sátidé, mo máa ń sá kọ́ra kó aṣọ mi síta kí n fọ tàbí kí n bẹ̀rẹ̀ sí ní tún inú ilé mi ṣe, boya kí n máa gbálẹ̀ àbí kí n máa tún àyíká mi ṣe kí n máa san gbogbo àwọn oko tó wà níbẹ̀.

Lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí, mi lò ó ní gbogbo ìgbà torí wípé ohùn mi gan an ó jágara tẹ́lẹ̀. Mo jẹ́ ẹnìkan tí ohùn rẹ̀ gan an fẹ́ máa pariwo fúnra rẹ̀ tẹ́lẹ̀. So èyí ló fàá tí mo fi sábà nílò ẹ̀rọ ìrànwọ́ ohùn torí wípé ohùn mi gan an jákéótì, mo sì mọ bí mo ṣe le paríwo sókè tí mo bá fẹ́ dáadáa.

Àwọn app tí mo máa ń lò jù ni àwọn social media apps bíi Instagram, Whatsapp, X, Threads àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò. Then app kan tí mo tún máa ń lò dáadáa ni Chrome browser. Mo fẹ́ lè sọ pé Chrome browser yìí gan ni mo máa ń lò jù torí wípé òun ni mo máa ń fi wò ńkan lórí íńtánẹ́ẹ̀tì tí mo sì fi máa download ọ̀pọ̀lọpọ̀ ńkan tí mo bá fẹ́ download.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pàdé àfojúsùn títà mi, torí wípé àwọn àfojúsùn títà mi jẹ́ àwọn ǹkan tí ó mú púpọ̀ láyé mi tí mo sì máa ń fi gbogbo ọkàn àti gbogbo ara mi ṣiṣẹ́, tí tí tí n fi bá àfojúsùn títà yìí, torí pé àwọn àfojúsùn títà mi máa ń jẹ́ àwọn ǹkan tó jẹ́ wípé ó nílò láti ṣe nípa ìgbésí ayé mi tí yóò jẹ́ kí ìgbésí ayé mi dára sí.

Àwọn ìwà tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ìwà gidi bí ìwà ọ̀yààyà, oṣiṣẹ tí yóò máa fi gbogbo ara ṣiṣẹ́ tí kò ní máa ṣe ìmẹ́lẹ́, ìwà wípé tí yóò máa tètè dé ibiṣẹ́, tí yóò máa ṣe òótọ́ ní ibiṣẹ́, tó sì mọ iṣẹ́ rẹ̀ dáadáa tí ó sì máa ṣiṣẹ́ tó kójú òṣùwọ̀n. Àwọn nǹkan yìí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun.

Òhun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìfẹ́ mi fún iṣẹ́ mi àti àwọn ohun tí mo ti pinnu láti fojúsùn láti bá nínu iṣẹ́ mi. Àwọn ohun tí mo ti pinnu pé mo gbọ́dọ̀ achieve nínú iṣẹ́ mi. Àwọn ǹkan báyìí ló má ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ mi tó sì máa ń fún mi ní moral ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ò pọ̀ púpọ̀, wọ̀n ju àwọn káàdì ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ẹ̀dè Nàìjíríà, káàdì ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí awakọ̀, passport photograph bíi ẹyọ méjì àbí mẹ́ta, change díẹ̀ tókù l'ọ́wọ́ mi bóyá bí i six hundred naira tó bá tán. Ẹnu nǹkan mẹ́rin yìí náà ló wà nínú àpò owó mi.

Gíga tí mo ga fẹ́ tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà. Díẹ̀ ló kù tí ń ó fi ga tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà ìmí yìí. Emí ni mo ga jù nínú gbogbo ìdílé mi. Àwọn ẹ̀gbọ́n mi kò sí kankan nínú wọn tó ga tó mi. Gbogbo wọn máa ń wò pé, à, ọmọ yìí ṣe wa ga tó báyi. Emí náà o mọ bí mo ṣe ga tó báyi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán gidi. Kọ́ da, mo dìdí lọ kọ́ bí a ṣe ń ya àwòrán yìí nígbà tí mo wà ní ìlú ilé Ifẹ̀. Mo lọ kọ́ lọ́dọ̀ ẹni kan tí a jọ ń gbé lé ní àdúgbò mi. Mo lọ kọ ní ọ̀dọ̀ rẹ̀ fún oṣù mẹ́ta. Nice Concept ni orúkọ ẹni yìí. Ó sì mọ bí a ṣe ń ya fọ́tò gidi gan. Òun ló kọ́ mi bí a ṣe ń yá àwòrán, tó sì jẹ́ kí n fẹ́ràn yíya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà náà sì tóbi díẹ̀ ó fẹ́. Àyè wà fún àwọn ọmọdé láti máa ṣeré nínú ọgbà náà. Tàbí tí èèyàn bá fẹ́ ṣe ayẹyẹ kékeré bíi ọjọ́ ìbí àbí ìkómọ àbí tí ẹ̀yàn bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn ènìyàn àbí láti gba àlejò, ọgbà náà tóbi ó sì le ṣe gbogbo èyí.

Ó ti pẹ́ díẹ̀ tí mò kẹ́yìn fò ó ti pẹ́ gan. Ǹǹkan tó fà ní wípé owó fífò ti wọ́n gan, owó ọkọ̀ ojú òfurufú ti wọ́n púpọ̀ púpọ̀ ní orílèèdè Nàìjíríà yìí ó sì ti jẹ́ kó ṣòro láti máa fò àbí láti máa gun ọkọ̀ òfurufú torí wípé owó náà lè dáyàn nígbèsì ó gara gan ni. Gbogbo ènìyàn gan ni ó ti ń wá ọ̀nà míì láti máa rìnrìn àjò lẹ́yìn fífò.

Mo máa ń tọ́jú èékánná mi lóòrèkóòrè, mi jẹ́ kó gùn rara ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń trim rẹ̀. Mo máa ń trim rẹ̀ kó má ba yọ ṣòkìlà ṣòkìlà ti ibi tí yóò fi wá gùn bí èékánná àṣa rárá o. Mo máa ń trim rẹ̀ mo sì máa ń ṣe dáadáa lọ́sẹ̀ méjì méjì. Èyí ni ó le jẹ́ kí èékánná mi má gùn bí ó bá ṣe wú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn yìí torí wípẹ́ kì í ṣe ẹ̀rín nìkan l'àwọn àlọ́ yìí máa ń pani o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn àlọ́ yìí náà máa ń ní àwọn ọgbọ́n nínú fún ènìyàn láti kọ́. Èyí ló fàá tí mo fi fẹ́ràn àwọn àlọ́ yìí torí wípẹ́ bí wọ́n ṣe ń apanilẹ́riìn náà ni wọ́n tún ṣe ń kọ́ni ní ọgbọ́n.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó má n jí kùtùkùtù. Kódà òwúrọ̀ kùtùkùtù ni a wà bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí. Aago mẹ́fà kò tí ì lù àti aago márùn ún ni mo ti jí lónìí gan tí mo ti n bá ọ sọ̀rọ̀ yìí. Bí mo ṣe má n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nìyẹn. Mo jẹ́ ẹnìkan tó má n jí ní kùtùkùtù dáadáa.

Nǹkan bí oṣù méjì kan sẹ́yìn, nígbà tí gbajúgbayì eléré ni Burna Boy tó wá sí ìlú Òṣogbo ni mo ti kẹ́yìn lọ sí ibi orin. Mo gbádùn ibi orin náà torí wípé eléré Burna Boy ni. Ọmọ náà dára púpọ̀, ó kọ orin gan-an, ó kọ oríṣiríṣi orin aládùn, ó sì dá wa lára yá. Inú gbogbo àwa ènìyàn sì dùn.

Òwúrọ̀ ọjọ́ Sátidé ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ọjọ́ Sátidé yìí nìkan ni mo máa ń sábà ráyè àti ṣe ìmọ́tótó ilé torí wípé mo máa ń lọ ibi iṣẹ́ láti ọjọ́ Monday sí ọjọ́ Friday. Ọjọ́ Sátidé yìí nìkan ni mi ò sí lọ ibi iṣẹ́. Torí náà ni mo sì máa ń fi Sátidé mi ṣe ìmọ́tótó ilé mi kí n sì fọ gbogbo àwọn aṣọ mi àti àwọn ǹkan tó nílò àtúnṣe nínú ilé mi kí n tún wọn ṣe.

Ìlú kan tó wù mí láti lọ ṣe ìsinmi ni ìlú Italy. Mo fẹ́ lọ wo àwọn ǹkan mèremère tò ń bẹ ni ilú Italy àti àwọn ìlú ńlá bíi ìlú Rome, ìlú Napoli, ìlú Milan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ọwọ́ ìfẹ́. A máa ń bá ara wa ṣe dáadáa, a sì máa ń ràn ara wa lọ́wọ́. Èmi náà sì máa ń ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá nílò ìrànwọ́ mi. A máa ń ran ara wa lọ́wọ́, a máa encourage ara wa kí iṣẹ́ náà kó lè rọrùn fún gbogbo wa, a sì tún máa ń ṣe àyẹ̀wò ara wa.

Àṣà kan tí a máa ń ṣe dájú ní ẹbí mi ni àṣà kí gbogbo àwa ọmọ kí a padà sí ilé bàbá wa ní oṣù December, ní ìparí oṣù December láti wá ṣe ọdún Kérésì ati àjọ̀dún ọdún tuntun. Gbogbo ọdún ni a fi máa ń ṣe àṣà yìí àti ìgbà tí mo sì ti wà ní kékeré ni àṣà yìí ti múlẹ̀ ní inú ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ dáadáa. Kódà mo lè ka àwòrán ilẹ̀ fún wákàtí tàbí jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ tí ó sà má a ka. Èmi náà o mọ̀ bí mo ti fẹ́ràn láti máa wo àwòrán ilẹ̀ tó bá yi o, ṣùgbọ́n ohun tí mo sà mọ̀ ní wípé mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, mo sì máa ń ka dáadáa.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ìrẹ̀lẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ respect. Mi e gbéraga rárárá, mo sì máa ń fi ìrẹ̀lẹ̀ kí àwọn ènìyàn. Mo máa ń dọ̀bálẹ̀ nígbà tó bá yẹ, tó bá sì jẹ́ wípé kí n juwọ́ ni mo máa ń juwọ́. Mo sì máa ń rẹ́rin kí wọ́n lè mọ̀ wípé inú mi dùn láti rí wọn. Kì í wa ṣe wípé kí n máa le ju láti máa kí àwọn ènìyàn rárá o. Tẹ̀ríntẹ̀rín àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀yàyà ni o.

Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú ìkanjú torí wípé kò yẹ kí ènìyàn máa dáhùn fóònù ní àkókò iṣẹ́. Ó wà lára àwọn òfin ilé iṣẹ́ wa wípé o kò gbọdọ̀ máa dáhùn fóònù ní àkókò iṣẹ́. Èyí ló fa tí mo ṣe máa ń kánjú dáhùn fóònù ní àkókò iṣẹ́ kí ń má ba jẹ̀bi òfin ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tí n bá rí wípé àwọn òṣìṣẹ́ náà ṣiṣẹ́ dáradára ní oṣù yìí tí wón ti se kárakára kọjá bó ti ye naa lọ. Mo máa ń sábà fún wọn ní owó àfikún tàbí tí màá rí wípé à jẹ èrè tó kọjá ohun tí à ń retí ní ilé iṣẹ́ fún oṣù náà, tó jẹ́ pé erè náà pọ̀ ju nǹkan tí a fẹ́ gán lọ, màá wá pín owó tó bá lé yiì sí orí owó oṣù àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó àfikún.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó pamọ́. Kódà mo máa ń pa owó pamọ́ dáadáa torí wípé gbogbo owó kówó tó bá ti wọ ọwọ́ mi, bóyá owó oṣù ni o àbí ẹ̀bùn ni o àbí owó nǹkan mí ni o, mo máa ń pín sí méjì. Mo ma ń ná ìdá ogún mẹ́ta, ìdá ogún méjì tókù, mo má a ń kó pamọ́ ni. Bí mo ṣe máa ń ṣe lélè yìí ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera ní ẹ̀kọ̀kan. Ǹkan tó sún mi déédi ki n má mu àwọn ẹ̀rọ ìlera yìí ni àìlera kékeré kan tó wà lára mi, ìyẹn àìlera ìfúnpá gíga. Mo a máa mu àwọn ẹ̀rọ ìlera yìí láti lè kojú àìlera ìfúnpá gíga tí ó wà lára mi yìí.

Mo ma ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú suuru àti ọkan akìn. Mo máa ń farabalẹ̀, mo sì máa ń fi ojú sùnukún wo ìṣòro náà dáadáa. Tó bá jẹ́ ìṣòro tí mo lè kojú fúnra mi, màá kojú rẹ̀. Èyí tó bá sì nílò kí ń bèrè ìrànlọ́wọ́ láti àwọn alábaáṣisé mi àbí láti ọwọ́ ọ̀gá iṣẹ́ mi, màá bèrè rẹ̀ lọ́wọ́ wọn.

Oṣù tó ń bọ̀, ìyẹ́ oṣù March ti ṣe oṣù kẹta nínú ọdún ni ọjà tuntun yóò jáde láti ọ̀dọ̀ ilé iṣẹ́ wa. A ń retí kí wọ́n kó ọjà náà dé láti òkè òkun ìyẹn láti ìlú China ni. Tọ́ bá sì ti kó dé ní ìparí oṣù February yìí, a ó kó ọjà tuntun náà jáde ní ìbẹ̀rẹ̀ oṣù March.

Kí ma parọ́, kí ma jalè. Ó ti pẹ́ gan tí mo ti kẹ́yìn lọ sí iṣẹgun ọdẹ. Ó ti ma ma súnmọ́ ọdún mẹ́wà báyì, torí wípé mi ò lọ sí abúlé baba ijeṣa mọ́, òun ló fà. Torí abúlé aba ijẹṣa yìí ni mo ti ń ma lọ bá wọn ṣe iṣẹgun ọdẹ tẹ́lẹ̀. Ọdún ọdún ni mo sì ma ń lọ abúlé aba jẹṣa yìí tẹ́lẹ̀. Ibẹ̀ ni mo ti máa ń lọ ṣe iṣẹgun ọdẹ.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí ní wípé mo máa ń múra ṣíṣe mi ju gbogbo wọn lọ. Mo máa ń tètè dé ibi iṣẹ́, mo sì máa ń pẹ́ kúrò. Kódà èmi ni mo máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́ lójoojúmọ́, èmi ni mo sì máa ń kẹ́yìn kúrò. Ọ̀gá ilé iṣẹ́ mi gan tí kí mi fún ìwà yìí dáadáa láì mọye ìgbà, tí inú rẹ̀ sì ma ń dùn sí mi gidi gan ni.

Ètò ìdárayá mi ò lọ títí, kò lọ fàá ràrà, kò ju bóyá kí n máa gbá géèmù lọ tàbí kí n máa wo fíìmù tàbí kí n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí social media tàbí kí n máa ka oríṣiríṣi ìwé àbí article àbí kí n máa wo fídíò ní YouTube. Ì lọ ètò ìdárayá mi ò tiẹ́ ni wàhálà nínú rárá o.

Mi ò fi kọ́kọ́rọ́ mi sí ibikíbi o. Mo máa ń mú dání pẹ̀lú mi ibi tí bá lọ ni o. Inú àpò mi ló máa ń wà ní gbogbo ìgbà. Mi ò fi pamọ́ síbí kankan ju inú àpò mi yìí lọ. Mo sì máa ń mú jáde lọ ibikíbi tí mo bá lọ torí kí ń má ba à gbàgbé rẹ̀ tàbí kí ń má ba à sọnù ni mo ti máa ń fi sára mi. Tó bá ti wà lápò mi báyìí, n kò ní yọ kúrò rárá àfi ìgbà tí mo bá délé tí mo fẹ́ lo kọ́kọ́rọ́ náà.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ̀ ni bí i ago, chain orùn, chain ọwọ́, glass ojú ìyẹn sunglasses àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kíse gbogbo ìgbà ni mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ yìí ṣa, torí àwọn òde kan wà tó jẹ́ wípé kò nílò ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀ṣọ́ báyìí.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni pizza. Mo fẹ́ràn pizza yìí púpọ̀púpọ̀ torí wípẹ́ ó jẹ oúnjẹ aládùn tó má ń sara lóore, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí nínú. Ìdí nìyẹ́n tí mo fi fẹ́ràn pizza yìí, òun sì ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù nínú gbogbo oúnjẹ àkàrà tó wà.

A, kódà n kò le ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ o, ṣùgbọ́n ó pọ̀. Torí wípé, gbogbo ìgbà ni mo máa ń tẹ fóònù mi lójoojúmọ́. Àfi ìgbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ nìkan ni mi ò tẹ fóònù mi. Ṣùgbọ́n gbogbo ìgbà tó kù, bóyá mó ń jẹun ni, bóyá mó ń yàgbẹ́ ni, bóyá mó ń ṣe nǹkan mi ni, mo máa ń tẹ fóònù mi sáá ni o.

Fóònù alágbèéká Tecno Spark 10 ni mò ń lò. Ó ti tó bi ọdún mẹ́ta báyìí tí mo ti ń lò fòònù alágbèéká yìí, n kò sì gbádùn rẹ̀ kí n má pàrọ̀. Fòònù alágbèéká yìí ni ó burú jù nínú fòònù alágbèéká tí mo ti lò láyé mi, n kò sì lè dúró láti pàrọ̀ rẹ̀. Owó ló sì ń dá mi dúró ká ní mo ti ní owó ni, n bá ti pàrọ̀ rẹ̀ torí fòònù náà ti ṣú mi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Mo fẹ́ràn jíjẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí torí wípé ó jẹ́ ẹ̀fọ́ kan tó ṣara lóore, ó ṣì tún wá dùn. Òun ló fẹ́ dára jù nínú gbogbo ẹ̀fọ́, òun ni mo sì fẹ́ láti máa jẹ lọ́pọ̀lọpọ̀. Àti wípé àwọn dókítà ní ilé ìwòsàn gan tì sọ fún mi wípé kí n máa jẹ ẹ̀fọ́ yìí dáradára torí wípé ó ní ọ̀pọ̀lọpọ̀ èròjà aṣaralóore nínú tí ó wúlò fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára dáadáa. Mo gbàgbọ́ nínú ká máa fi ohun ọ̀ṣọ́ sára torí wípé ó tún ní ẹwà sí kí ara olúwa rẹ̀ sì gúnrégé kó sì wuyì lójú sì. Ìdí nìyí tí èmi náà ṣe máa ń pa ohun ọ̀ṣọ́ sára dáadáa, inú mi sì máa ń dùn tí m bá pa ohun ọ̀ṣọ́ sára torí wípé mo mọ̀ pé yóò jẹ́ kí n tún wuyì lójú sí kí àwọn èèyàn sì máa kó mi jẹsí.

Bẹ́ẹ̀ni o, WiFi mi yára tó. Ó yára gidi gan an ni. Kódà ó máa ń bẹ́ ná lọ ni. Inú mi sì máa ń dùn tí bá ti ń lo WiFi yìí torí wípé gbogbo ohun tí n bá fẹ́ ṣe báyìí, ẹ̀kan ni mo máa ń ṣe. Kì í sí delay rá rá rárá, gbogbo ẹ̀ máa ń yá ni. Kódà mo fẹ́ràn WiFi mi yìí torí wípé ó máa ń yára bí àṣá ní gbogbo ìgbà ni. WiFi mi ó yára tó, ó yára gan ni.

Ó ti tó bi oṣù méjì sẹ́yìn báyìí tí mo kẹ́yìn rin-àjò fún iṣẹ́. Mo kúrò láti ìlú Osogbo tí iṣẹ́ mi wà gangan, tí olú ilé iṣẹ́ mi wà. Mo lọ sí ìlú Èkó láti lọ polówó iṣẹ́ mi fún àwọn ará Èkó káfi wọn mọ iṣẹ́ wa, kí wọ́n mọ irú ǹkan tí à ń ṣe, kí wọ́n lè wá bá wa dọ́wópo ká wọn náà máa bá wa rajà. Ìdí nìyí tí mo fi lọ só ìrìn-àjò náà níbi oṣù méjì.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà torí wípé ọjà tó bá ní ìtọ́jú tó péye tó wà ní ààyè tó yẹ kó wà tí gbogbo ǹkan tó wà lára rẹ̀ pẹ́, ni àwọn oníbàárà yóò rà. Kò sí oníbàárà tí yóò ra ọjà tó lálébù lára o. Ọjà tíò bá lálébù lára tó wà bótiyẹ kówà tó sì máa ṣiṣẹ́ déédé ni àwọn oníbàárà yóò rà. Òhun ni mo ṣe máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa.

Èdè kan tó wù mí láti kọ́, èdè kan tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Mo fẹ́ràn èdè Spanish yìí púpọ̀ púpọ̀, ó sì wù mí láti kọ́. Èdè náà máa ń dùn létí mi. Mo sì ti kàní bí kan tó ń sọ wípé èdè Spanish ni èdè ìfẹ́, òun ni èdè tó wà romantic jù ní àgbáyé. Ìdí nìyí tí èdè Spanish yìí ṣe ń wù mí kọ́, mo sì fẹ́ kọ́

Ẹ̀bùn tó ní ìtumọ̀ tó máa wúlò fún àwọn ènìyàn tó sì mú ọpọlọ wá ni mo fẹ́ràn. Kìí ṣe dandan kó jẹ́ ẹ̀bùn tó jẹ́ owó tàbí tí ó wọ́n o, ṣùgbọ́n kó jẹ́ ẹ̀bùn tó ní ìtumọ̀ tí inú wọn ó dùn láti ní, tí yóò sì máa wúlò fún wọn, tí wọn ó fi máa rántí ẹni tó fún wọn lẹ́bùn yìí, tí wọn a máa gbàdúrà fún ṣá. Irú ẹ̀bùn yìí ni mo fẹ́ràn fún àwọn ènìyàn.

Omi ti mo máa ń mu lójoojúmọ́, ó tó láàrin lítà mẹ́ta sí márùn-ún lójúmọ́ tàbí jù bẹ́ẹ̀ lọ gan lọ́jọ́ mi tí oòrùn bá pọ̀ tí ọ̀ǹgbẹ sì ń gbẹ mí gan, mo lè mu ọ̀pọ̀lọpọ̀ omi. Ṣùgbọ́n ó kéré tán lójúmọ́, màá mu lítà mẹ́ta torí àwọn dókítà ti sọ fún mi ní hospital wípé mo jẹ́ ẹnìkan tó sanra díẹ̀ tó sì nílò ọ̀pọ̀lọpọ̀ omi lójoojúmọ́.

Rárá o, mi kìí na ara mi torí wípé mo mọ̀ wípé nínà ara mi ò lè ṣe nǹkan kan. Kò sí bí ọ̀rọ̀ náà ṣe lè burú tó. Nína ara mi kọ́ ni solution òun kọ́ ni àbáyọ̀. Ṣùgbọ́n kí n lọ tún inú ara mi ró, kí n farabalẹ̀, kí n sì ronú sùnùkùn kí n lè mọ bí màá ṣe ṣe àtúnṣe ní kókó kìí ṣe nípa nína ara mi.

Bẹ́ẹ̀ni o, mo mọ bi a ti ń wẹ̀ gìgì gan ni. Àti kékeré ni àwọn ẹ̀gbọ́n mi ti kọ́ mi ní bí a ti ń wẹ̀ nínú odò kékeré tó wà ní àdúgbò wa. Ibẹ̀ náà máa ń mú mi lọ tá bá ti lọ pọnmi táa sì máa ń wẹ̀ nínú odò tá a ma lú wẹ̀. Èyí ló bá mi dàgbà tí mo fi wá lọ kọ́ bí wọ́n ṣe ń wẹ̀ nínú odo iwe fúnra mi. Mo sì mọ wẹ̀ gìgì gan báyìí.

Aṣọ ìwọ̀sun mi, èyí tí àwọn olóyìnbo ń pè ní night wear àbí pajamas, òun ni mo máa ń wọ̀ sùn. Aṣọ yìí fẹ́lẹ́ púpọ̀, ó sì rọrùn àti sùn, kìí ni nilará, kì sì yúnni lára. Òun ni mo ṣe fẹ́ràn láti máa wọ aṣọ yìí nígbà tí n bá fẹ́ lọ sùn torí wípé ó máa ń rọ̀ mí lọ́rùn àti wọ̀ sùn.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Àkókò tá tí è wà yìí, ó jẹ́ àkókò tí ọrùn máa ń pọ̀ gan an ni tó sì máa ń gbóná janjan. Àkókò ọyẹ́ làwà ọrùn sì máa ń pọ̀ ní gbogbo ọ̀sán. Mọ́rọ̀lẹ̀ tó ọrùn náà sì máa ń tà yan ní gbogbo ara àti ojú. Ìdí nìyí tí mo ṣe máa ń wọ gíláàsì ọrùn láti dàbò bo ojú mi nínú ọrùn lọ́sàn-án gangan.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Kódà oríṣiríṣi podcast ni mo máa ń gbọ́. Ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tímọ́tímọ́ gan, ó ní podcast ti rẹ̀ tó sì máa ń sẹ̀nd i rẹ̀ sí mi kí n máa gbọ́ lóorekóòrè. Mo máa ń gbọ́ podcast lórí eré bọ́ọ̀lù, mo máa ń gbọ́ podcast lórí ìgbésí ayé àti ìrírí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ pẹ̀lú sùúrù àti ọkàn tó palẹ̀ tí ó gbọ́nra rárá. Mo máa ń fojú súnùkún wo bí wọ́n ṣe kọjá ìdènà náà tí wọ́n bóri rẹ̀. Màá sì ronú kíá bí n o ṣe ṣe. Mí ì gbọ́nra rárá tàbí kí ẹ̀rù bà mí jù rárá o. Mo máa ń tètè ṣe ọkàn Akin, ṣe ọkàn gidi tí ó sì ronú kí a bí ń ṣe kojú ìdènà ọkọ̀ náà.

Ìbéèrè rẹ yìí ó ṣòro o. Kí n má parọ́ kí n má jalè. N kò lè rántí àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò. N kò mọ̀ wọ́n rárárara. Kódà n kò mọ bí n o ṣe dáhùn ìbéèrè rẹ yìí. Ṣùgbọ́n ohun tí mo lè ṣe náà ni kí n sá má sọ ohun kan tí mo mọ̀ nípa àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò.

Mo máa ń jí ní ago mẹ́fà àbọ̀ ní òwúrọ̀ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni ó máa ń jẹ́ wípé mo máa ń jí fúnra mi tí màá ti jí kó tó di ago mẹ́fà àbọ̀ yìí kan. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé agogo ìjí mi ló máa ń jí mi ní ago mẹ́fà náà, ago mẹ́fà àtàbọ̀ náà. Boya ọjọ to ba rẹ mi ti mo ti fẹ sun kọja igba to yẹ.

Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ṣàyẹ̀wò ìméèlì mi lójúmọ́. Ìgbà àkọ́kọ́ ni tí bá jí lówurọ̀, tí bá ti bẹ̀rẹ̀ sí ní tẹ fónù mi, ìméèlì mi wà lára àwọn tí mo máa kọ́kọ́ ṣàyẹ̀wò. Ìgbà ìkejì ni bírèkì mi ní ọ̀sán, during lunch break mi ní ọ̀sán. Ìgbà ìkẹta ni ìgbà tí mo bá dé ilé ní alẹ́ kín tó sùn.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ṣùgbọ́n mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Kò sí èyí tí mi ò fẹ́ràn nínú imọ́lẹ̀ méjèèjì o ṣùgbọ́n mo fẹ́ràn imọ́lẹ̀ ti òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ torí wípé imọ́lẹ̀ òwúrọ̀ máa ń mọ́lẹ̀ ju ti ìrọ̀lẹ́ lọ ó sì máa ń mára yá gágá ju ti ìrọ̀lẹ́ lọ.

Mo ma n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ o. Kódà mo máa n ṣe lóòrèkóòrè torí níbi iṣẹ́ wa o gbọdọ̀ máa ṣe ìgbéjáde gbogbo iṣẹ́ to bá ṣe ní ọ̀sẹ̀ náà èyí jẹ́ dandan. Gbogbo òṣìṣẹ́ ni wọ́n máa n ṣe ìgbéjáde wọn sì máa n tí àlàyé gbogbo ohun tí wọ́n bá dáwọ́lé ní ọ̀sẹ̀ náà àti ní ìparí oṣù. Èyí ló fa tí mo ṣe máa n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, mo máa ń bá wọn sọ̀rọ̀ ránpẹ́ kó má kan jẹ́ wípé a dakẹ́ jẹ́ nínú ẹ̀rọ ìgbésókè ni o. Mo máa ń sọ̀rọ̀ tó panílẹ̀rìn díẹ̀ kí gbogbo wa lè farabalẹ̀ kí a sì gbádùn ìṣẹ́jú péréte tí a bá jọ wà nínú ẹ̀rọ ìgbésókè. Dípò tí olúkalúkú ó fi mọ òwúrọ̀ tí à ń sọ̀rọ̀ tá à ní dá síra bí tá kàn mọ̀ tẹ fóònù.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Wọ́n kọ́ mi ní èyí ní ilé ẹ̀kọ́ tí mo ti ń kọ́ bí a ṣe ń wa ọkọ̀. Wọ́n fi bíi ọ̀sẹ̀ kan kọ́ mi ní bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú yìí. Èyí ló sì jẹ́ kí n mọ̀ bí a ṣe ń ṣe èyí. Mo lè dá ọkọ̀ dúró dáadáa ní ìdojúkojú o.

Bẹ́ẹ̀ni, mo ti gùn alùpùpù rí. Mo gùn ún ní ǹkan bíi ọdún méjì sẹ́yìn nígbà tí ọ̀rẹ́ mi kan tímọ́tímọ́ tó ra alùpùpù tuntun. Ó gbé wá ilé mi láti wá fi hàn mi. Ó sì kọ́ mi bí a ṣe ń gun alùpùpù. Mo sì gùn ún jáde fún bí iṣẹ́jú ọgbọ̀n ní ọjọ́ náà.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nípa kí kọ́ wọ́n sílẹ̀. Gbógbó àdéhùn tí mo bá ṣe ni mo máa ń kọ sílẹ̀ sínú ìwé pélébé tí mo máa ń gbé rin. Èyí ni kì í jẹ́ kí ń gbàgbé àwọn àdéhùn náà, torí pé bí mo bá ṣe ń kọ àdéhùn náà ni mo máa ń kọ àwọn tí mo bá dá àdéhùn náà sí, kí ń lè bá rántí lóòrèkóòrè gbogbo ìgbà tí mo bá ṣì ṣì wọ inú ìwé yìí ni mo máa rántí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè. Tí n bá sì ti fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn yìí bí mo ṣe máa ń ṣe ni wípé, màá mú bíbélì mi, màá wólẹ̀, màá sì gbàdúrà sí Ọlọ́run mi kó rán mi lọ́wọ́ torí pé òun ló lè bá mi ṣe ìsọdọ̀tun ọkàn too tọ́. Òun ni mo sì máa ń gbàdúrà sí, tó sì máa ń rán mi lọ́wọ́ tí yóò sì bá mi sọ ọkàn mi dòtún. Bá yìí ni mo se máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Rárá o, mi i ṣe yoga o. Mi ò mọ̀ bí wón ṣe ń ṣe, mi ò sì nífẹ̀ẹ́ sí i rárá. Ṣùgbọ́n mo máa ń ṣe àwọn nǹkan mí bíi kí n máa jogi láàrárọ̀, kí n máa gbé oríṣiríṣi weight àbí irin ní gym, kí n sì máa ṣe push up àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo tún máa ń ṣe àwọn cardio àti aerobic exercises mìíràn, ṣùgbọ́n mi ò ṣe yoga.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé kí n bá ti jí ní ọjọ́ Satide, kí n tún gbogbo inú ilé àti àyíká mi se, kí n fọ àwọn abọ́ mi, kí n sì fọ gbogbo ilẹ̀ inú ilé mi náà. Lẹ́yìn èyí, kí n sinmi díẹ́, kí n wẹ, kí n wá jáde lọ, kí n lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ká lọ wo bọ́ọ̀lù, ká lọ ilé oúnjẹ, ká lọ patí, ká gbádùn ara wa, ká se ayẹyẹ kí n wá sì dun.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà yìí ló ń fi mí hàn tó sì jẹ́ bí àmì ìdánimọ̀ fún mi bí ọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Nọ́mbà yìí ni ó fi mí hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ èdè Nàìjíríà ní tòótọ́. Orúkọ nọ́mbà yìí sì ni NIN, yẹn National Identity Number. Ẹnikẹ́ni tí ò bá sí ti ní nọ́mbà yìí kì í ṣe ọmọ orílẹ̀ Nàìjíríà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi o dáa gan ni, ó dánmọ́rán gan ni, ó sì fẹ́ràn mi púpọ̀, èmi náà sì fẹ́ràn rẹ̀. Ó rí wí pé mo jẹ́ ẹnìkan tó lòótọ́, tó lọ́yàyà tó sì má ń múra ṣiṣẹ́ gan ni. Èmi ni mo máa ń kọ́kọ́ dé ibiṣẹ́ lójoojúmọ́, èmi ni mo sì má ń kẹ́yìn kúrò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kódà mi ò n ṣe ìmelẹ rárá, mo sì máa ń ṣe iṣẹ́ àṣekára lójoojúmọ́ ni.

Agogo mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Èmi ti máa ń kúrò n lé ni aago méje àbọ̀ kí n lè bá tètè dé ọ́fíìsì kí aago mẹ́jọ tó lù. Mo sì máa ń tètè dé ọ́fíìsì ni kí aago mẹ́ta o tó lù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ti máa ń dé bẹ̀ ní bí ìṣẹ́jú mẹ́wàá sí aago mẹ́jọ. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sì ni ó máa ń jẹ́ wípé èmi ni mo máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́ torí wípé ilé mi kò jìnà púpọ̀ sí ọ́fíìsì.

Oríṣiríṣi orin aládùn bí i orin hip hop, rap, R&B, pop, house music àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo fẹ́ràn láti má a gbọ́. Mo fẹ́ràn láti má a gbọ́ àwọn orin ìbílẹ̀ náà bíi àpàlà, omele, fújì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, kódà ní àìmọye ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń wa bá mi tí wón a fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọn kò ní lè san owó o iṣẹ́ tí mo fẹ́ ṣe fún wọn. Tóbá jẹ́ ẹni tí àánú rẹ̀ ṣe mí tí ọkàn mi sì dárí mi pé kí n ṣe fún, màá ṣe fún lọ́fẹ̀ẹ́ láì gba kóbọ̀ lọ́wọ́ rẹ̀. Mo sì máa ń ṣe èyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Mo máa ń gburò àwọn oníbàárà mi pẹ̀lú pípé. Mo máa ń pè wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà kí n máa ṣe àyẹ̀wò wọn, kí n bẹ̀rẹ̀ àlàáfíà wọn. Kálé mọ̀ wípé mo nífẹ̀ẹ́ wọn ní tòótọ́ kì í ṣe nípa wípé wọ́n ń bá mi rajà nìkan, ṣùgbọ́n pé mo nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Mo sì wà, ọkàn mi sì wà lára wọn. Mo sì tún máa ń gbọ́ ìró wọn náà lórí social media bíi WhatsApp, Instagram, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa ń bá ara wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àyẹ̀wò fínnífínní. Mo máa ń ṣe ìwádìí wọn kí n mọ irú èèyàn tí wọ́n jẹ́, gbogbo ohun tí wọ́n lè ṣe, àwọn ìwé tí wọ́n ní, àwọn ohun tí wọ́n mọ̀ tó lè fún wọn láǹfààní àti bá mi ṣiṣẹ́ pọ̀, àti ìwà wọn, bóyá wọ́n mọ iṣẹ́ ṣe kárakára, bóyá wọ́n máa ń tètè dé ibi iṣẹ́, àti bí wọ́n ṣe wùwà ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Àwọn nǹkan báyìí ni mo máa ń wò kí n tó yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Àti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún mẹ́wàá ni àwọn òbí mi ra kẹ̀kẹ́ fún mi, tí àwọn ẹ̀gbọ́n mi méjèèjì sì kọ́ mi bí a ṣe ń gun kẹ̀kẹ́ náà. Ojoojúmọ́ ná máa ń gbé mi jáde lórí kẹ̀kẹ́ náà tán ṣe ń kọ́ mi bí a ṣe ń gun kẹ̀kẹ́ láìní ṣubú. Èyí ló sì wá sọ mí di ẹni tí ó mọ kẹ̀kẹ́ gùn lónìí. Kódà mo sì máa ń gun kẹ̀kẹ́ gan ní ìhòòhò lónìí torí wí pé mo ní kẹ̀kẹ́ tàgbàlagbà sínú ilé tí mo máa ń gun jáde lẹ́ẹ̀kọ̀kan.

Ìrántí ìgbà ọmọdé mi kan tí mo rántí ni ọjọ́ ìbí mi kẹwàá. Láàárọ̀ ọjọ́ ìbí náà kí n tó lọ ilé-ìwé, àwọn òbí mi ṣe bí ẹni pé àwọn ti gbàgbé ọjọ́ ìbí mi, wọ́n kò rántí rárá, wọ́n kò sì kí mi. Èmi gẹ́gẹ́ bí ọmọdé, inú ti bí mi ní ọjọ́ náà, inú mi kò sì dùn rárá. Ọkàn ìbànújẹ́ ni mo fi lọ ilé-ẹ̀kọ́ ní ọjọ́ náà. Nígbà tí màá padà wá sílé, àṣẹ àwọn òbí mi di bọ́ni. Patí ńlá náà ti ṣètò rẹ̀ fún mi tó sì bá mi lójijì nígbà tí mo dé lé. Mo bú sẹ́kùn ayọ̀, inú mi sì dùn. Mi ò lè gbàgbé ọjọ́ náà láyé mi.

Aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Mo ṣètò rẹ̀ sí aago mẹ́fà àbọ̀ yìí torí wípé mo jẹ́ ẹnìkan tó máa ń fẹ́ láti tètè jí ní òwúrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gan ni mo ti máa ń jí kí aago mẹ́fà àbọ̀ yìí tó lù, tó jẹ́ wípé màá ti jí kí agogo ìjí mi yìí tó dùn. Ẹ̀ẹ̀kọ̀kan náà ni mo máa nílò agogo ìjí yìí láti jí mi kí aago mẹ́fà àbọ̀ bá ti lù.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí bí emejì. Ìgbà eméjejì náà sì rèé, bàbá mi ni mo tẹ̀lé. Ògbójú ọdẹ ni bàbá mi, ó sì mọ bí a ṣe ń dẹgbó, bí a ṣe ń ṣọdẹ nínú igbó dáadáa. Ọjọ́ kan báyìí ló pè mi wípé kí n tẹ̀lé òun lọ dẹ́gbó ní alẹ́ ọjọ́ náà. Ẹ̀rù bà mí ṣùgbọ́n torípé mo mọ̀ pé ògbójú ọdẹ ni bàbá mi, mo lé ẹ̀rù náà kúrò, mo sì tẹ̀lé e lọ ṣe ọdẹ lọ́jọ́ náà.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mo máa ń pín àkókò mi sí méjì. Mo máa ń lo ìda ogún mẹ́ta fún iṣẹ́, mo sì máa ń fi ìda ogún méjì tó kù sílẹ̀ fún ìgbésí ayé. Mo sì máa ń ṣe é ní ọ̀nà tó jẹ́ wípé kò sí àkókò kan tí yóò wọnú ara wọn. Mi ò ní fi àkókò ìgbé ayé ṣiṣẹ́, mi ò sì ní fi àkókò iṣẹ́ ṣe ìgbé ayé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, mo sì máa ń farabalẹ̀ ṣe ìgbéyewó gbogbo ohun tó wà nínú àdéhùn náà kí n lè mọ irú àdéhùn tí mò ń ṣe kí n sì mọ ìtumọ̀ àdéhùn tí mò ń fọwọ́ sí. Torí wípé ẹni tí kò bá ka àdéhùn dáadáa, yóò jẹ̀bi àdéhùn, yóò sì jẹ̀bi òfin. Èyí ló fa tí mo ṣe máa ń ka àwọn àdéhùn dáadáa tí mo sì máa ń ka láti òkè dé ìsàlẹ̀ kí n lè mọ gbogbo ohun tí àdéhùn náà sọ fínnífínní.

Ìgbà tín bá ríi pé irun náà ti kún, tó tiń gùn púpọ̀ púpọ̀, tí kò sì rẹwà mọ́ lórí mi, tàbí tí ó ti bẹ̀rẹ̀ sí ní yún mi gaan ni, tàbí tó ti bẹ̀rẹ̀ sí ní mú orí fọ́ mi, ìgbà yìí ni mo tó máa ń gé irun mi. Tí ó bá ti dí báyìí, mo sì máa ń fi sílẹ̀ kí ó máa wù lọ. N kò fẹ́ kí irun mi má pọ̀, n kò sì fẹ́ kó pọ̀ jù naa. Èyí ló fa tí mi ṣe tètè gé irun mi, ṣùgbọ́n mo máa ń fi sílẹ̀ kò pẹ́ díẹ̀.